Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, ó pé oríṣìíríṣìí òtí pọ̀. Torí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ló máa ń ní bó ṣe rí. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kédé re tó bá jẹ́ wípé ilẹ̀yi tí bo ṣe wà látọwọ́dọ́wọ́, ó sì ní àwọn ẹ̀rí tó pọ̀, tí a pè àwọn ẹ̀rí yẹn de si wan be, eeyan le gbàgbọ́ nínú rẹ̀. Ṣùgbọ́n àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kan wa to jẹ pé tí eeyan ti e wo gan ko ni tẹ́ẹ̀rí wí pé kò sí ǹkan tó léèyàn rí tó sì kò sí ẹ̀rí kan tán tó lè mú kí èèyàn gbàgbọ́. Torí ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ náà, tàwọn èèyàn bá ti ń sù gbàgbọ́ nínú rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó máa rí ẹ̀rí, ẹ̀rí yẹn ló máa ń jẹ́ kí wọ́n ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́.

Ọ̀rẹ́ mi kan ni mò ń rántí. Ọ̀rẹ́ mi yẹn a jọ lọ sí school ni. A jọ gbé ní inú yàrá kan fún bí ọdún méjì. Ọ̀rẹ́ mi yìí kẹ̀ dẹ̀ rèé, a tún jọ wà ní department kan náà. Ó tilẹ̀ jẹ́ wípé èmi ń ṣe full time, òun ń ṣe part time. Ọ̀rẹ́ mi yìí ńgbà yẹn, a máa ń pèé ní àtútúpòyoyò. Ọ̀rẹ́ mi yìí kẹ̀ dẹ̀ rèé, ọ̀rẹ́ tó dára gidi gan-an ni. A jọ gbé ní-- kódà a tún gbà tá a tú kúrò ní school, a tún jọ gbé ní Ibadan. Orúkọ rẹ̀ la máa ń pè ní àtútúpòyoyò. Mo sì rántí gbogbo iṣẹ́ tá a jọ máa ń ṣe papọ̀ torí a jọ ṣe electrical. Electrician ni, electrician lèmi náà. A máa ń ṣe electrical installation papọ̀. Gbogbo àwọn nǹkan tí mò ń rántí nípa ọ̀rẹ́ mi.

Tíṣẹ́ bá ti pọ̀, àwọn òjò máa ń ṣe pé wọ́n máa ṣe ètò ọṣẹ fún oríṣìíríṣìí àwọn èèyàn. Àwọn táa jọ máa ń ṣiṣẹ́, n máa pè wọ́n jókòó, màá ṣàlàyé b'ọ́n ṣe máa ṣeé kíṣẹ́ yẹn lè yára. Nítorí pé tí ẹnìkan bá ń dá ṣiṣẹ́ niṣẹ́ máa ń fa sẹ́yìn. Ṣùgbọ́n iṣẹ́ tí èèyàn lè ṣe, tí èèyàn méjì lè ṣe ní ọjọ́ mẹ́rin, ni pé ó já sí pé èèyàn mẹ́jọ lè ṣe ní ọjọ́ kan.

Gbogbo oṣù, kò sóṣù témí ò nífẹ̀ẹ́ sí torí gbogbo oṣù ọjọ́ náà ni. Ọjọ́ lèmi ní ìgbàgbọ́ wípé ó dára kéèyàn máa wò. Torí oṣù kẹ̀ dẹ̀ rèé, inú oṣù la ti rí ọjọ́. Ṣùgbọ́n táa bá ní ká wòó, ìgbà tó dẹ̀ máa ń dùn náà ni ìgbà àsìkò kérésì, t'ọ́n báa ń ṣe Christmas. Ìgbà yẹn, nígbà yẹn ni mo fẹ́ràn jù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ máa ń wà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ tó ń pàpadà tó ti pẹ́ tẹ́ẹ ti ríra yín.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn láti máa wọ fìlà. Ìdí tí mo dẹ ṣe máa n wọ fìlà ní gbogbo ìgbà ni pé nítorí pé mo ti máa ń jáde mi kì í ní ìfẹ́ sí kí òòrùn kó máa pa mí lórí. Kódà tó jò bá n rọ̀ lọwọ, mo maá n fẹ́ ki n wọ̀ fìlà sórí, so that òòrùn-- òjò o níí máa bọ́ sórí mi latoke bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn, ṣo mo máa fẹ́ràn fìlà dáadáa nítorí òòrùn?

Àwòrán ilé ojú ọnà, tí àwòrán bá wà ní ojú ọnà àwòrán ilé, bóyá wọ́n fẹ́ fi ṣe advertisement fún àwọn tó fẹ́ ni láti ra ilé torí àwọn kan wà tó e pe won máa ń ya àwòrán ilé sí ojú ọnà sí ó ópópo náà. Lẹ́gbẹ̀ẹ́ òpópó náà kí àwọn èèyàn lè rí nibi ti ilẹ̀ náà wà, wọn máa kọ́ ilé náà síi.

Tí mo bá dúró dè ènìyàn, ó depend ní orí ibi tí mo bá ti ń dúró dè ènìyàn náà. Tí ó bá jẹ́ pé ó jẹ́ auction tí mo dẹ̀ dé ènìyàn síbẹ̀, ilé ìjókòó tí èèyàn tí bá mọ̀ níbẹ̀ á ti dúró dè ènìyàn tí mo máa dúró dè. Ó bá tẹ̀jẹ́ pé ilé mi wà tí mi ò tíì kú, bí ẹni bá fẹ́ bá mi ní ilé, èèyàn ń bọ̀ àṣẹ tí wọ́n á máa ṣe nínú ilé, tẹ́lẹ̀ ni à ń fi dé. Tí ó bá tẹ̀lé ká lè jọ máa lọ sí ibi tí a fẹ́ lọ.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà aṣọ fífọ̀ ni máa ń fọ̀ nígbà tí mo bá tirá ye. Tí ǹ bá ti ṣiṣẹ́ lọ́wọ́ mi, máa lọ ń fọ aṣọ mi. Ìgbà míì kẹ̀dẹ̀ rèé ó máa ń bọ́ sí ìgbà tí ní òpin ọ̀sẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní òpin ọ̀sẹ̀ èyí tó jẹ́ bí ọjọ́ Sọ́ndè mi kì ń lọ sí ibi iṣẹ́. Máa fọ aṣọ ni ìrọ̀lẹ́. Ọjọ́ náà, maa ti mú ọjọ́ tó máa jẹ́ tó ní nígbà inú ọ̀sẹ̀ tí mo bá lọ sí ibi iṣẹ́ tí àwọn aṣọ bá dẹ̀ ti dọ̀tí, hun o fọ àwọn aṣọ náà.

Ọ́fíìsì mi máa ń ṣí nígbàkígbà tí mo bá dé ọ́fíìsì, bó tiẹ̀ jẹ́ pé èmi náà máa ń ṣiṣẹ́. Nígbà tí ojú bá ti mọ́ jù, wọ́n fún ẹni náà láti kúrò nílé bí ọwọ́ aago mẹ́fà. Mi ò lè dé ibi iṣẹ́ mi bóyá ní aago méje. Tiwantiwa ni àgò méje, wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ mi. Mo sì máa fẹ́ kọ́ iṣẹ́ mi sílẹ̀ ní àjọ aago mẹ́jọ, ó pẹ́ jù. Ó ti wá dé ibi iṣẹ́, torí èmi fúnra mi, iṣẹ́, mo ṣiṣẹ́ fúnra mi ni.

Ìgò ń kùn ní ọ̀kan kan tó ń yí padà nínú àjọyọ̀ tí mò ń ṣe tẹ́lẹ̀ ní abẹ́ ní ìsìn. Àjọyọ̀ bá ṣe ń ṣe láti ìbẹ̀rẹ̀ náà là sí ṣe ń ṣe, náà ló ṣe é ṣe nítorí pé a kàn pè ara wa jọ. Àwọn tí a jọ ń ṣe, ẹ̀yọ náà a jókòó, a sọ̀rọ̀. Tó bá ṣeé ṣe, a dá náà. Tí a bá dáná, àwọn tó bá mú ǹkan, a mú wọn mú bí. Wọ́n á sì mú ohun oríṣiríṣi nǹkan tí a jẹ́ kí inú oníkálukú dùn.

À abúlé àti ìlú ńlá kò nírán nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà, oúnjẹ lo sábà máa ń so wọ́n pọ̀ torí abúlé ní ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ti wà. Tí ó bá dẹ si àwọn tó wà lábúlé, àwọn tó wà ní ìlú ńlá, wọn le rí oúnjẹ rá ní ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ abúlé lo tí maa n wà, wọn a sì fi àwọn mọ́tò nlá ńlá gbe àwọn oúnjẹ náà. Kkdá àwọn oúnjẹ tó lè bájẹ́ lọ́jọ́, lọ́jọ́ kejì, mọ́tò ńlá ńlá máa fi gbé wá sí ìlú ńlá kan lé lọ ra lọwọ awọ́n tan kowa wá láti ìlú ńlá.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kan tó bá ń wù mi rẹ́rìn. Nǹkan to bá sún nígbà tí ó dùn, ó yóò ní kọ̀tọ́ ṣẹlẹ̀ tí ó jẹ́ kí inú mi dùn, mo máa rẹ́rìn. Àbí tí èmi àtàwọn yọ ba ń sọ̀rọ̀, wọ́n bá sọ̀rọ̀ tọ́ ọmọ, yọ lẹ́rìn, mo máa lẹ́rìn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń mú mi rẹ́rìn.